Mo máa ń lo tó ìrọrí mẹ́ta sí mẹ́rin nítorí mo jẹ́ abì amọ̀ tó ń tọ́ ìkòkò lọ́wọ́. Tí ọmọ mi bá ti sùn sí ẹ̀gbẹ́ mi tí mo bá ti ń fun lọ́yàn, mo máa lo ìrọrí láti jẹ́ kí ẹ̀yìn mi sinmi dáadáa. Mo dẹ̀ tún máa lo ìrọrí sí ẹ̀gbẹ́ ọmọ mi náà kó má bà á jàrunpa, kó má bà á ṣubú. Mo máa ń lo ìrọrí fún orí náà. Ti bá sùn, mo máa gbé orí sórí ìrọrí. Torí náà, mo máa ń lo tó mẹ́ta àbí mẹ́rin ní ibùsùn mi. Ìrọrí da gan, kò jẹ́ kó ọrùn ro mí tí bá sùn, tí bá jí. Sùnmọ́ ìgbà mí tí mi ò bá ṣe dáadáa, ti bá jí, ó máa jẹ́ kí ọrùn ro mí àbí kí ara ro mí tí bá sùn lé ní ibi tó yẹ kí n tì sùn le. Torí ẹ, mo máa ń lo ìrọrí. Ìrọrí da fún, ìrọrí da fún mi.